Ehn mi kì í maa n sábà ba lọ wo ehn ẹyín mi àmọ́ mo máa ń gbìyànjú láti máa wò ní eh kan ní ọdún. Ìgbà mìíràn mo máa ń wo fúnra mi àmọ́ tó bá ti di pé boya o n dùn mi gidi gan ni tàbí mo rí nǹkan n be tí o yẹ kó wá n bẹ̀, mo lè wá lọ wo ní ilé eh ìwòsàn. Eh yatọ̀sí yẹn mo máa ń wo fúnra mi, mo màá n wò ẹyín mi fúnra mi mo de ṣì máa n gbìyànjú láti máa fọ ẹyín dáadáa kí ń má ba ní ìdí láti lọ sí ilé ìwòsàn láti lọ wo eh ẹyín mi. Mi kì n sábà lọ sí eh ilé ìwòsàn láti lọ máa wo eh ẹyín mi, màá ń gbìyànjú láti tọ́jú ẹ fúnra mi. Bí mo bá de ti rí nǹkan be ti, má jẹ́ pé kò sí owó tó tó lọ́ mi láti lọ sí ilé ìwòsàn, màá lọ sí orí íńtánẹ́ẹ̀tì láti lọ wo boya o ní ǹkan kan tí mo lè ṣe sí eh ẹyín náà, boya o ní ǹkan kan tí mo lè ṣe sí ẹyín náà fúnra mi ní ilé láì lọ sí ilé ìwòsàn láti lọ wo. A mo le ṣì máa máa ra àwọn òògùn náà tí mo lè lò fún ẹyín náà, wọ́n le ṣì lè bá mi gba òògùn náà wá láti ilé eh ìwòsàn tí mo lè lò fún ẹyín mi. Eh ìgbà tí mo kẹ́yìn lọ wo eh ẹyín ọdún tó kọjá ni mo kẹ́yìn lọ wo eh ẹyín mi ní eh ilé ìwòsàn ọdún tó kọjá ni. Yato sí ìgbà yẹn mi o tun ti padà lọ torí mi n ti ní ìdí láti lọ padà lọ wo eh ẹyín mi. Ẹyín jẹ́ ǹkan tó ṣe pàtàkì gidi gan ni láti máa tọ́jú torí tí èèyàn ò bá tọ́jú rẹ̀ èèyàn ò ní le sọ ọ̀rọ̀ dáadáa teyin bá ti pé eyín dùn ọ̀yọ́n bẹ́ẹ̀ yẹn, ẹeyan máa ní ìṣòro láti máa sọ̀rọ̀ àti láti máa a jẹun àti láti máa gbé eh nǹkan mi. Pàápàá julọ náà o dẹ le fa nǹkan sí ẹnu èèyàn tó máa ma jẹ́ kó dùn èèyàn n gidi àbí kó lè wá jẹ́ kó má kí ọ̀fún náà má dùn èèyàn náà, ọ̀fún lé máa dùn eeyan náà bí i pé tí èèyàn kò bá ti tọ́jú ẹnu rẹ̀ dáadáa.

Ọ̀nà púpọ̀ ni mo máa ń gba láti máa tọ́jú ara mi. Mo jẹ́ ènìyàn tó fẹ́ràn láti máa tọ́jú ara rẹ̀ gidi gan ni. Kí n má ba ní ìdí láti lọ sí ilé ìwòsàn. Tí n bá ti rí pé ó tín rẹ mi bẹ́yẹn, tó jẹ́ pé ó dẹ́ lẹ̀ fa kí ara mi máa dà, mo máa wá àsìkò láti sinmi, mo dẹ̀ sì máa wá òògùn lò kó má ba di ǹkan tó ní agbára gidi gan ni. Mo máa tètè lo òògùn. Tó bá dẹ̀ é ṣe kí mi ì jẹun daadaá, tàbí mi ì sinmi dáadáa, tàbí mo ń ṣe ǹkan tó lè fa àìsàn, tàbí mi tọ́jú ara mi dáadáa, mo máa wá àsìkò láti fi tọ́jú ara mi dáadáa kó má ba pọ̀jù bẹ́ẹ̀ lọ. Àti wípé kí ara èèyàn lè yà kíákíá, kí èèyàn lè padà lọ sí ibi iṣẹ́ kí èèyàn má dúró sílé láti máa sinmi nítorí pé ara rẹ̀ ò yá. Àwọn ǹkan kan tí mo máa ń ṣe láti máa tọ́jú ara mi, mo máa ń jẹun dáadáa, mo dẹ̀ máa ń gbìyànjú láti máa lo òògùn tí ara mi ò bá yá. Màá wá àsìkò láti sinmi àti láti lo òògùn dáadáa kó lè si ṣẹ́ kí ara mi dẹ̀lé padà yá. Gẹ́gẹ́ bí mo ti sọ mo máa ń jẹun dáadáa, mo máa ń jẹun gbìyànjú láti máa jẹun ní ojojúmọ́ àti ní àsìkò tó yẹ mi kin fẹ́ máa fi ebi pa ara mi. Mo dẹ̀ máa ń gbìyànjú pé oúnjẹ tí mo máa ń jẹ mo máa ń ṣe dáadáa. Pé mo máa mọ́ tí mo bá ti fẹ́ ṣe oúnjẹ bẹ́ẹ̀yẹ̀n, mo máa ń gbìyànjú láti máa fọwọ́ mi dáadáa àti láti máa tọ́jú oúnjẹ náà kí a mo má bà jẹ oúnjẹ tí màá sì máa jẹ ǹkan tí yóò ṣe dáadáa tàbí tó ní ìdọ̀tí tó lè fa àìwòsàn sí èèyàn ní ara. Yàtọ̀ sí ìyẹn, mo maá ti ṣiṣẹ́ jù tówà tí rẹ mi, tí mo bá ti rí kó lè fa àìwòsàn náà, màá wá àsìkò láti sinmi, kó, a, ara mi lè yá. Kí mà bá ní àìsàn tó máa lágbára gidi gan ni. Àwọn ǹkan tí mo máa ń ṣe láti máa tọ́jú ara mi ni, tí bá dẹ̀ tiri pé ara mi ò yá bẹ́ẹ̀rẹ̀, màá lo òògùn fún ara mi, tí ó bá ti wa ṣi ṣẹ́, màá lọ sí ilé ìwòsàn. Àwọn àìsàn tó bá sábà ṣe mi ni àwọn àìsàn tí mo ti ńi tẹ̀lé. Tí ó bá ti waa ṣe mi bẹ́yen, mo ti mọ àwọn òògùn tó yẹ kí n lò. Àmọ́ tí ó bá ti di pé àìsàn tí ó lágbára gidi gan ni, ìyẹn mo máa fẹ́ràn láti lọ sí ilé ìwòsàn kí wọ́n lè fún mi ní òògùn tí mo lè lò, tí mo máa lò tí ó ma ṣise fún ara mi dáadáa. Tí eléyìí máa mú k'ara mi tètè yá. Àwọn ǹkan tí mo máa ń ṣe láti máa tọ́jú ara mi, a, ni wọ̀nyí.

Tabili tí mo ń lò ní ibi iṣẹ́ ó jẹ́ nǹkan tó tóbi díẹ̀, kò fibe tóbi, àmọ́ ó jẹ́ nǹkan tó tóbi díẹ̀ nitorí ibi tí mo ti ń ṣiṣẹ́ jẹ́ kí ń ṣe mi nìkan ló ní ọ́fíìsì náà àti àwa staff táwà níbẹ̀ pọ̀ díẹ̀. Àmọ́ tábìlì témi ó jẹ́ nǹkan tó funfun ní ọ̀rì, àyè dẹ́ sí i wà lórí rẹ̀ láti máa lo lápútọ́pù mi àti àwọn ìwé kankan náà wà lórí rẹ̀ tí mo máa kó sórí rẹ̀ tó jẹ́ kí mo ti tó dáadáa tí màá fẹ́ mú, mo lè kan lé náwọ́ mú láìdíde. Ó dẹ̀ síi ní ààyè náà ni a bẹ́ẹ̀ tí a lè kó àwọn dọ́kúmẹ́ǹtì, àwọn fáìlì kankan sí. Tábìlì mi jẹ́ igi, nǹkan tó ń jẹ́ kí a fi igi ṣe. Ó dẹ̀ sí i mọ́n tónítóní, ó jẹ́ nǹkan tí ó máa ń wù mí láti ṣiṣẹ́ lórí rẹ̀ tó bá ti di àkókò láti ṣiṣẹ́ àbí tí ẹ̀ ń bá ti wà ní ibi iṣẹ́. Ó ní ihò tí èyàn lè fi gbé wáyà, gba wáyà tí a máa ń lò fún lápútọ́pù mi, máa kò gbà kí wáyà yẹn má ba kó sí orí tébùlù mi. Nínú ihò yẹn ni wáyà yẹn máa wà wa. Ó dẹ̀ síi ní drawer náà jẹ́jẹ́ bí mo ti ṣe sọ tí mo lè kó àwọn ìwé pupo sí. Ó ní drawer bi mẹ́rin, ó dẹ̀ ní kọ́kọ́rọ́ náà tí a fi ń ti àwọn drawer wọ̀nyí, àwọn ààyè wọ̀nyí. Ó ní kọ́kọ́rọ́ tí a máa fi ń ti wọn, kọ́kọ́rọ́ ni ó dọ̀ wá ní ọwọ́ mi náà. Ó dẹ̀ síi ní ààyè kíkí fún náà tí eyan lè kó ìwé díẹ̀ sí i. Mo kó ìwé díẹ̀ sórí tábìlì náà. Bẹ́ẹ̀ni tábìlì ilé iṣẹ́ mi ṣe rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Gidi gan ni tí máa ti ní ǹkan tí mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ yẹn, tó jẹ́ pé ó ń fún mi ní wàhálà láti mọ̀ pẹ̀lú àwọn ǹkan tí mo ní, mọ̀ wá lọ sí orí internet láti lọ wá bí mo ṣe le kọ́ ǹkan náà tó máa fi jẹ́ kó yé mi dáadáa. Ni apá kan jù lọ, mo máa ń lọ sí orí YouTube. YouTube ni mo máa ń lò jù. Mo máa ń download àwọn àwòrán púpọ̀ gidi gan ni kí ó le máa kọ́ mi láti máa mọ̀ ǹkan yẹn, láti mọ̀ ǹkan tó yẹ kín mọ̀ nípa ǹkan yẹn àti láti mọ̀ bí máa ṣe lò ó. Pàápàá jù lọ, nígbà tí mo wà ní ṣùkú, mo máa ń lọ sí YouTube nígbà gbogbo láti lọ máa wá àwọn fídíò, àwọn ǹkan tó lè máa kọ́ mi nípa àwọn kọ́ọ̀sì mi kankan tí ẹ ó máa nira díẹ̀ àbí tí kò lè yé mi pẹ̀lú àwọn ǹkan tí mo ní nìkan tàbí àwọn ǹkan tó fún wa ní kíláàsì wa láti fi ka kọ́ọ̀sì náà. Mi máa lo si orí Íńtánẹ́ẹ̀tì pàápàá ju ló má lo sórí YouTube láti lè má wà àwon fídíò tí mo lè wo beyen to má je kí koosi na yé mi dáadáa kí ń lè se dáadáa nínú koosi náà. Àwọn ǹkan tí máa ń kọ́ lórí internet nìyẹn. Tó bá dé tí ní ǹkan mìí náà tí mo fẹ́ ṣe, yátọ sí ǹkan tí mò ń ṣe ní ṣùkú. Bóyá mọ́ fẹ́ ṣe oúnjẹ tí mi mọ̀ ṣe, mo máa lọ sí orí Íńtánẹ́ẹ̀tì láti lọ kọ́ bí wọ́n ṣe ń ṣe. Tí ń bá fé tún kan se tàbí tí m bá fé se nkan lórí laptop mi àbí lórí fóònù mi, tí mi mo se mi máa lo si orí Íńtánẹ́ẹ̀tì láti lo kò bí wón se ń se. Yato sí iyen, ǹkan púpọ̀ ni mo ti kọ́ lórí internet lẹ́yìn, kẹ́yìn. Àwọn ǹkan kan tó jọmọ́ ǹkan tí a ń ṣe ní ilé iṣẹ́ àti àwọn ǹkan tó máa ń ràn mí lọ́wọ́ ní ojoojúmọ́ ayé mi. Àwọn ǹkan kan tí mo yẹ kí máa ṣe ṣá ní ojoojúmọ́ tó máa ń ran ènìyàn lọ́wọ́ tó dé má máa ń mú kí èyàn máa dàgbà sókè lo àti àwọn ǹkan díè tí ó yẹ kí ẹ̀yàn máa ṣe. Àwọn ǹkan kan báyìí mo máa ń kọ́ ní orí Íńtánẹ́ẹ̀tì, torí wọ́n máa ń ṣe èyàn ní àǹfààní gidi gan ni mo dè máa lò tẹ́lẹ̀. Wọ́n ti ṣe mí láǹfààní gidi gan ní sẹ́yìn, ìdí nì yẹn tí mo fi ṣe máa ń lọ sí orí internet láti máa kọ́ ǹkan ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ó jẹ́ ǹkan tó máa ń ṣe èèyàn ni àǹfààní. Mo dẹ̀ ṣì ní ǹkan tí a ń pè ní journal àti diary náà tí mo máa fi ń kọ̀wé. Ìyẹn ọwọ́ ni èèyàn a fi ń kọ̀wé sínú àwọn ǹkan yìí, ó dẹ̀ ṣì ṣe pàtàkì gan-an ni kí èèyàn má bàa gbàgbé bí wọ́n ṣe ń kọ ìwé. Mo dẹ̀ rántí nígbà tí mo wà ní ṣùkúrù náà, a máa ń kọ ìwé, a máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ lọ́wọ́ tí a fi ń kọ̀wé. Nígbà tí mo wà ní ṣùkúrù, yàtọ̀ sí ìyẹn tí máa ń ní ǹkan tí mo kì í fẹ́ gbàgbé tàbí tó máa ṣe mí láǹfààní, mo máa ń mú ìwé, mo dẹ̀ ṣì máa kọ ọ̀rọ̀ náà sí inú rẹ̀, máa ń káà ju lọ sí inú journal mi kí n má bawá gbàgbé. Wọ́n là àwọn ǹkan púpọ̀ tí mo ti kọ sí inú rẹ̀ láti bí ọdún tó kẹ́yìn ṣá ni mo ti kọ sí inú rẹ̀. Mo dẹ̀ ṣì, àwọn ǹkan mìíràn tí mo dẹ̀ ṣì máa ń kọ sínú, sínú ìwé jẹ́ àwọn ǹkan tó bá ṣì pọ̀ mọ́ ǹkan tó máa ràn mí lọ́wọ́. Bóyá ǹkan tí mi ò fẹ́ gbàgbé tàbí bóyá nọ́mbà èèyàn àbí kí n má bàá sọ nù àbí tí kí n bá, kí n le rí padà bí màá ti sọ fóònù mi nù. Àwọn ǹkan tí màá ń kọ pẹ̀lú ọwọ́ sí inú ìwé leléyìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Papa jùlọ tí mó bá ti jẹ́ pé mo ní iṣẹ́ tó pọ̀ gidi ní àárọ̀, tó jẹ́ pé ó ti wá rẹ̀ mí díẹ̀, mo máa gbìyànjú láti sùn ní ọ̀sán tí màá yẹ fẹ́ sinmi náà. Tí iṣẹ́ bá ti pọ̀ jù fún mi, mo máa ń sùn ní ọ̀sán tàbí tí bá ti, tí bá ti sùn dáadáa ní òru tàbí tí bá ti sùn ní, à, òru, tí ó bá sì di ọ̀sán, mo máa fẹ́ sùn kí n lè fi yẹn rí ohun tí mi sùn lóru padà, à, sùn. Àwọn ǹkan kan tó man mú mi ọ̀sán ni. Ode semi ní ànfàní púpọ̀ fún ara mi láti máa sùn ní ọ̀sán kí èmi má lè sinmi dáadáa, máa dẹ̀le eré okun mi padà. Tí iṣẹ́ bá dẹ̀ tí pọ̀ jù náà, mo máa ti sùn ní ọ̀sán tí màá ti, à, padà jí iṣẹ́ ẹnu àti jẹ́ ǹkan tó máa wù mí ṣe mo dẹ̀ ti lè mọ̀ bí màá ṣe fẹ́ ṣe. Tó bá dẹ̀ sin ǹkanna tó nira fún mi tó jẹ́ pé mi lè ṣe tó jẹ́ pé ó wá mú orí fífọ́ wá bá mi, mo lè sinmi díẹ̀, mo lè lọ sùn díẹ̀ fún bí wákàtí kan tàbí méjì tí màá ti wá jí orí fífọ́ náà láti lọ, à, ra mi energy tuntun, máa lè sì mọ ọ̀nà tí mo fẹ́ gbà ṣe, ẹ́, iṣẹ́ náà. Ẹni tí màá ti ń sùn lọ́sẹ̀ bẹ́ẹ̀ yẹn, mo máa ń fẹ́ràn láti máa sùn ní ibi tí ó ti ṣáwọ́ rúwo. Káká jùlọ ní, ẹ́, inú yàrá mi. Mo máa ń jẹ́ wọ́n a jẹ́ pé, à, mi ní jí. Lára kí n tó fẹ́, ẹ́, kí n tó jí, kí n tó-- mi ní wọ́n ní jí mi kí n tó jí tó bá ti ọ̀fọ̀ọ́ pé mo fẹ́ sùn pé kí wọ́n máa ními lará, kí wọ́n jẹ́ kí n sùn. Í, à, ìgbà tí mo máa ń sùn ní ọ̀sán jẹ́ bí aago, à, bí méjì sí mẹ́rin sá-- aago méjì ọ̀sán sí aago mẹ́rin ọ̀sán ni mo máa ń sábà sùn ní ọ̀sán.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, pàápàá jùlọ àwọn òbí mi. Bá ṣe jẹ́ lẹ́tà tó gùn ni, tó dẹ̀ jẹ́ kó rí fọ́ọ̀nù wọn, na ti fẹ́ ṣé wọ́n máa fún mi ní fọ́ọ̀nù wọn, ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn láti ṣé mo máa tiẹ̀ sí ba wọn ṣé, maa wa ní kan máa máa san wo fún mi kí n lè máa tẹ̀ sí orí ẹ̀rọ náà kí n lè mọ̀ tí wọ́n bá ti wá ṣe tán máa wa fún wọn, tí wọ́n máa kà sí wọn, kan lè mọ̀ bóyá ó ní nnkankan mi tí wọn fẹ́ fi kún tàbí ó ní nnkankan mi tí wọn, nǹkan tí wọn fẹ́ yọ nínú lẹ́tà n náà. Àwọn tí mo maa sábà kọ lẹ́tà fún ní ìwọ̀nyìí yàtọ̀ tó sìyẹn mi kí n kọ lẹ́tà fún ẹlòmíràn.

Ẹ̀mi ń ṣe èèyàn tó máa sáàbà jẹ pizza torí mi ò fẹ́ràn bí ó ṣe rí àti bó ṣe máa ń rí ní ẹnu náà. Àmọ́ tí n bá máa jẹ pizza, àwọn ǹkan kan tí mo máa fẹ́ràn ní ibẹ̀ tó máa ń wà ní orí ẹ̀ máa jẹ́ àwọn bí àlùbọ́sà ti wọ́n fi sí, àti àwọn ata àti garlic àti oyin náà tó oyín bá wà ní orí rẹ̀ àti tomato rẹ̀ náà awon àti onion powder, ǹkan tí an pè ní onion powder. Àwọn nkan kan tí emi máa ń fẹ́ràn lórí pizza ni eléyìí. Àwọn ǹkan tó dè ṣi máa ń mu fi mú mi láti fẹ́ràn àti máa jẹ pizza ni wọ́nyìí.

Bẹ́ẹ̀ni mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud kí wọ́n má bàá sọnù. Sì jẹ́ pé mo fẹ́ fọ́mátì fọ́ònù mi tàbí láptop mi, tí máa sì fọ́mátì ẹ̀ bẹ́ẹ̀ yẹn, àwọn fáìlì tí mo fi pamọ́ sórí cloud yẹn mà lè lọ sórí cloud láti lọ dáwọ́n padà sí orí láptop mi. Ìdí tí máa fi ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud ni pé kí wọ́n má bàá sọnù. Tí fọ́ònù mi bá ti ẹ sọnù tàbí tí kọ̀m̀pútà mi bá sọnù, àwọn fáìlì yẹn torí kí wọ́n ti wà lórí cloud kò sí ǹkankan tó máa ṣe wọn. Mà lè padà lọ sórí cloud láti lọ lò wọ́n láti lọ mú wọn jáde. Àwọn ìdí ni yẹn, ìdí ni yẹn tí maa ń fi fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloud mi. Àwọn tí ó máa ń sábà fi sórí cloud ni àwọn ǹkan tí ó bá papọ̀ mọ́ ibi iṣẹ́, ǹkan wọ́n taa ń pè ní One Drive. Àwọn fáìlì tí ó bá papọ̀ mọ́ ibi iṣẹ́ tí mò ń lò ibi iṣẹ́, màa ń sábà fi sórí fáìlì cloud mi àti àwọn ǹkan kan tí mi fẹ́ jẹ́ kó sọnù tí jẹ́ kí ó ṣe pàtàkì sí mi. Àwọn tí mo kì í lò ibi iṣẹ́, mo máa ń fi wọ́n náà sórí cloud mi kí wlmá bàá sọ wọ́n nù, kí ma ba mà lè lò wọ́n mọ́. Ìdí nìyẹn tí máa fi ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud mi.

Bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ ni tí mba ti jí ní àárọ̀ bẹ́ẹ̀ yẹn, tí mbá tì tètè jí, tí mba ti wo àkókò to ó bá ti je pé àsìkò wà fún mi láti múra láyà láti lọ sí ibi iṣẹ́, mo máa farabalẹ̀ múra kí mmá baà gbé nǹkan kan tí mo fẹ́ mú lọ sí ibi iṣẹ́. Tí mbá ti wá jáde bẹ́ẹ̀ yẹn, tí mbá ti fẹ́ wọ mọ́tò ó máa ń súnmọ́ wákàtí méji láti wọ ọkọ̀ dé ibi iṣẹ́. Tí mbá tì tètè jí bẹ́ẹ̀ yẹn, tí ó bá ti je pé mo tètè jí tí mo tètè lọ sí ibi iṣẹ́ ní kí àgọ́ méje tó lù, traffic ò kí ń pọ̀ sí ojú pópónà. Mo máa wá tètè dé ibi iṣẹ́ o lé máa ju wákàtí kan àti àbọ̀ fún mi tí máa fi dé ibi iṣẹ́. Àmọ́ tó bá jẹ pe mo yi, mii tètè kúrò nílé boya mo kúrò nlé ní àgo méje àti àbọ̀, traffic ti máa pọ̀ lórí ọ̀nà gidi gan ni, ó lfè sì máa dee si maapẹ́ mi láti dé ibi iṣẹ́. Máa pẹ́ ní ori pópónà, mo máa ń gbé ọkọ̀, mo máa ń gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti ọkọ̀ t'ọ́n ń pè ní public transport lọ sí ibi iṣẹ́. Ìgbà mìíràn naa mó de ṣi máa n tẹ̀lé àwọn tàjọ́ n gbé ní àdúgbò lọ sí ibi iṣẹ́ tí mo bá ti reni náà owó mọ́tò. Bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ nìyẹn, tí mbá tì tètè jí bẹ́ẹ̀ yen, mo máa tètè dé ibi iṣẹ́ torí tí máa tètè bọ́ sí ojú ọ̀nà tí ìgbà tí traffic kò bá ti pọ̀ dáadáa. Àmọ́ tíi mbá ti tètè jí bẹ́ẹ̀ yẹn, mo máa pẹ́ dé ibi iṣẹ́. Die idi niyen ti maa n gbinyanju lati maa tete ji ati láti máa tètè múra. Mo dè sì máa n tẹ̀lé àwọn ará àdúgbò mi lọ torí wọn máa tètè lọ. Ìgbà mìíràn àgọ́ mẹ́fa àti àbọ̀ ni wan ti kúrò ní ilé, mo máa wá tètè dé ibi iṣẹ́ gidi gan ni ó lè máa ju wákàtí kan tí mo máa lò lọ́nà tí maa fi dé ibi iṣẹ́.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ ní ọdún tó kọjá, mo rántí ìgbà tí mo lọ sí ilé oúnjẹ, mo jẹ ìrẹsì àti ẹ̀wà àti dòdò pẹ̀lú ẹran adìẹ tó tóbi. Ìgbà tí mo bá ti máa n lọ sí ilé oúnjẹ lọ ra oúnjẹ ni ìgbà tí ó bá ti rẹ̀ mí láti sọ oúnjẹ tí máa wà nílé, tí máa fẹ́ sọ oúnjẹ tí máa rí pé ó rẹ̀ mí, tàbí tí mo bà mọ nǹkan tí mo lè sè nílé, mo máa lọ ra oúnjẹ ní nǹkan tí wọ́n pè ní restaurant tàbí ní ilé oúnjẹ, màá lọ ra oúnjẹ níbi bẹ́ẹ̀. Àwọn oúnjẹ tí mo máa n jẹ ní ilé oúnjẹ ni bí spaghetti, nǹkan tí wọ́n pè ní jollof spaghetti tàbí jollof rice tàbí fried rice. Ìgbà mìíràn ni mo máa n ra ẹ̀wà àti rice àti dòdò náà àti àwọn oúnjẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó máa ń ná mí lówó díẹ̀ láti rá ra oúnjẹ ní ilé oúnjẹ, àmọ́ ó jẹ́ nǹkan tó máa ń dùn, oúnjẹ máa ń dùn gidi gan ni, kì í dẹ́n ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe é. Ìgbà tí ara mi bá ti dá tàbí ìgbà tí ó bá ti rẹ̀ mí tàbí ìgbà tí mo bá ti fẹ́ sọ oúnjẹ ni mo máa lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ. Ìgbà tí mo kẹ́yìn lọ jẹ́jẹ́ bí mo ti sọ ní ọdún tó kọjá ní ìgbà tí à ń ṣe àjọ̀dún kan ní súkúrù, ìgbà tí mo wà ní súkúrù tí a ń ṣàjọ̀dún kan, ìgbà tí ṣàjọ̀dún yẹn mo wá lọ sí ilé oúnjẹ láti lọ jẹun kí n lè gbádùn ara mi. Nǹkan tó mú mi lọ sí ilé oúnjẹ ní ìgbà tí mo dẹ̀ tì lọ kẹ́yìn nìyẹn mi ti padà lọ sí ilé oúnjẹ láti ìgbà náà.

Bẹ́ẹ̀ni, mo máà ń ka àwọn àdéhùn dáadáa, pàápàá jùlọ àwọn àdéhùn tó bá ti papọ̀ mọ́ ilé iṣẹ́ mi kí n lè mọ̀ bí yá oni nǹkan kan tí mi fẹ́ nínú àdéhùn kí n lè sọ fún àwọn amòfin mi kan bá mi yọ kúrò ádẹ má jọ ń ka náà ni ni kan lè sọ fún mi, yà ṣalaye àwọn nǹkan kan fún mi dáadáa tí ó bá ti yé mi, tí ó bá ti ni awọn nkan ninu adehùn tí ó bá ti yé mi àwọn amòfin tó wà ní ilé iṣẹ́ mi wan máa ṣàlàyé ẹ fún mi dáadáa to n bá dẹ tí ní ibéèrè nípa àdéhùn kan mo máa bi wọn kan lè ṣàlàyé fún mi dáadáa kí n lè mọ̀ à bí yá nǹkan tó tọ́ni tàbí bí a máa ń yí padà àbí bí a máa yọ kúrò patápàtá nínú gbogbo àdéhùn. Ṣùgbọ́n ó dáa láti máa ka àdéhùn dáadáa kí èèyàn tó máa à sign di òrìí wọn torí tí iwájú ẹ̀ nǹkan tó bá wá ń bẹ́ tí èèyàn ò fẹ́ràn tí èèyàn bá lọ à gbà á tí ó dẹ̀ mọ̀ tí ó kà daadáa ó lè jẹ́ nǹkan tó máa pani lára ní ìjọ́wájú, àdí nìyẹn tó fi dáa kí a máa yẹ àdéhùn dáadáa à láti máa yẹ àdéhùn wo dáadáa kí èèyàn má lọ kó ra ì si àwàlá. Ní ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní ilé tí mo ti n ṣiṣẹ́ wọ́n fi àwọn àdéhùn nǹkan kan ránṣẹ́ tó pọ̀ díẹ̀ gidi gan ni, mo wá gbìyànjú láti ní sùúrù láti ka gbogbo ẹ, mo kà á dáadáa kí n lè kí n lè fi yé ara mi kí ó lè yé mi dáadáa kí n lè mọ̀ bí ya àwọn nǹkan tó tọ́ tó máa pe mi lówá ń bẹ́. Àwọn tí ó dẹ̀ pé mi mo sọ fún wọn kí wọ́n ṣàlàyé fún mi pé mi ò fẹ́ ká wọn kíni wọ́nyi wá ń bẹ́ àtàwọn tó dẹ̀ pé mi náà mo rí wọn mo dẹ̀ jẹ́ kó yé mi dáadáa náà kí n tó sign wọ̀n kí n wa tó fi ránṣẹ́ padà. Mo dẹ̀ rántí pé ó ṣe díẹ̀ náà kí n tó fi ránṣẹ́ padà tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mi pé ó ti pẹ́ mi jù pé kí n tó lè fi ránṣẹ́. À mo wá ṣa gbìyànjú láti wo gbogbo ẹ̀ tàn kí n tó fi wọn padà kí n tó sign wọ̀n kí n tó bọ̀wọ̀ wò wọ́n kí n wá fi wọn ránṣẹ́. Ó dáa láti máa wo àwọn àdéhùn gẹgẹ bí i mi ṣe sọ kí a má lọ fọwọ́ bọ́ nǹkan tí ó máa pa èèyàn lára ní ìjọ́wájú àti kí èèyàn má lọ má ṣe à pé on kanju ju tàbí ó fẹ́ jẹ́ kí inú ẹni kéji o dún tàbí ẹni tó mú àdéhùn wádùú kó má lọ má tọ̀ wọ́n bọ́ nǹkan tó máa kò sí wálà ní à iwájú nìyẹn tí mo fi máa ń fọkàn báálẹ̀ máa wo àwọn àdéhùn wọ̀nyí.

Ibi tí mo fẹ́ràn láti má lọ jù ni ilé bọ́ọ̀lù tí aá ti máa ń wo bọ́ọ̀lù tí aá pè ní viewing center ní èdè gẹ̀ẹ́sì. Ibẹ̀ ni mo fẹ́ràn láti máa lọ jù. Ẹ̀ mú lè máa wo bọ́ọ̀lù ni ilé òò ta mọ, eeh, tàbí, mm, tàbí àwọn ọmọ fẹ́ràn láti máa lọ sí ilé bọ́ọ̀lù torí àwọn èèyàn tó máa ń pọ̀ sí ibẹ̀ bo de tí ṣe máa ń jẹ́ kí inú èèyàn dùn. Wọ́n sì máa ń wo bọ́ọ̀lù papọ̀ mọ́ àwọn, aah, ẹlòmíràn tí àwọn èèyàn ò mọ̀ rí. Papọ̀ julọ ohun tí máa fi sábà lọ àti tí mo fẹ́ràn láti máa lọ ni pé mo fẹ́ràn bọ́ọ̀lù gidi mọ́ dẹ ṣì ní football club tí mo fẹ́ràn gidi gan. Ó jẹ́ kí àwọn ọmọ fẹ́ràn láti máa mọ̀ wo gidi. Idi ti tí mo fẹ́ràn ilé bọ́ọ̀lù ni. Ǹkan mìíràn tí mo fẹ́ràn ló ni láti máa lọ sí nǹkan tí wọ́n ń pè ní, aah, museum. Wọ́n máa ń gbé nǹkan ayé àtijọ́ sí láti máa wo. Wọ́n máa ń jẹ́ kí lè kọ́ àwọn ẹ̀kọ́ pa, aah, àwọn bàbá ń bà, aah, bàbá ńlá mi àti, eeh, èdè, èdè Yorùbá mi àti, aah, àwọn nǹkan ṣá tó wà ní àyíká mi tó ti wà láyé ká mi láti, aah, ìbẹ̀rẹ̀ kí èèyàn lè mọ̀ pa àwọn àwùjọ àti bí àwọn nǹkan ṣe rí gbé lenìí àti ìdí tí wọ́n fi rí bẹ́ẹ̀ àti àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ ní ẹ si eyin. Ó dáa kí ó jẹ́ nǹkan tó máa ń mú inú mi dùn láti máa mọ àwọn nǹkan kan báyìí.

Eh, ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni tí ó bá ti di, eh, ìjọ, eh, ti ọ̀sẹ̀ sunmọ láti parí, mo máa ń wò pé kíni mo máa ṣe fún, eh, nǹkan tí wọ́n ń pè ní, ah, weekend tàbí ọjọ́ ìsinmi tó ń bọ̀. Mo máa wò pé kíni, eh, mo fẹ́ ṣe ní ilé. Boyá mo fẹ́ jáde ni tàbí mo fẹ́ dúró sí inú ilé, kí n lè sinmi tàbí mo fẹ́ bá máa ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí ará ìdílé mi tàbí mo fẹ́ jáde lọ sí ìta láti lọ jẹun tàbí láti lọ, ah, ṣeré àbí láti lọ rí àwọn èèyàn tuntun, àwọn nǹkan bẹ́yẹn mo máa ń rò lọ́kàn. Lẹ́ṣìn máa ń rò àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe náà tí mo máa fi jẹ́ kí ń múra ọ̀sẹ̀, ah, tó ń bọ̀. Àwọn nǹkan bái bai ni mo máa ń ṣètò ẹ̀ to bá ti n di, ah, ìparí ọ̀sẹ̀. Mo dẹ́ ṣì máa ń gbìyànjú láti máa rí pé mi ò ṣe iṣẹ́, eh, gbé iṣẹ́ wá láti ibi iṣẹ́ wá sí ilé láti wá ṣe ní ilé. Mo máa ń gbìyànjú láti parí iṣẹ́, eh, ní ibi iṣẹ́ kí n máa bàá ní ìdí láti gbé wọn wá lẹ́kín lè rí sinmi dáadáa. Mo sì máa ń ṣe, ah, ètò fún ìparí ọ̀sẹ̀ ní ilé. Pàápàá jù lọ tí ó bá ti jẹ́ ọ̀sẹ̀ tí iṣẹ́ pọ̀ gidi gan ni, mo máa sakiyesi wipé mo ó gbìyànjú láti parí iṣẹ́ yẹn náà kí ó tó di ọjọ́ ìsinmi kí n máa bàá máa ní ra mi, eh, kí n máa bàá ní, ah, ra mi lára ní ilé ni gbá tó yẹ kí n máa sinmi. Àwọn nǹkan bái bai ni mo máa ń ṣètò ẹ̀ tí ó bá ti n di, ah, ìparí ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fí, ẹ̀n, tùràrí, àpapàjùlọ tí á ń lọ sí òde, tí má fẹ́ jáde lọ sí ìta. Bí a mo fẹ́ lọ sí ibi iṣẹ́, tàbí mo fẹ́ lọ kí yàn, tàbí mo fẹ́ lọ sí, ẹǹ, ilé, ẹǹ, ìjọsìn, mo máa ń fi, ẹǹ, tùràrí. Àmọ́ tí m bá wà nílé, tí m bá jáde, èmi kìí fín, ẹǹ, tùràrí. Ẹǹ tùràrí jẹ́ nǹkan tó ní òórùn tó da, pàápàá jùlọ t'eèyànbá ti ra èyí tó da gidi gan ni. Ẹǹ, ó máa ń jẹ́ kí, ẹǹ, èèyàn máa rùn dáadáa, pàápàá jùlọ t'eèyàn bá wà ní, ẹǹ, àwùjọ, t'eèyàn bá wà ní àárín àwọn ẹlòmíì, ó máa jẹ́ kí èèyàn rùn, ẹǹ, dáadáa. Ìdí nìyẹn tí mo fi máa ń fi, ẹǹ, tùràrí. Oríṣìíríṣìí tùràrí ni, ah, ó wà. Àwọn kan wà tó wà fún ọkùnrin, àwọn kan wà tó wà fún t'obìnrin. Àwọn kan dẹ̀ wà tí òórùn wọn máa ń pẹ́ gidi gan ni. Wọ́n máa ń tó t'èèyàn báa fín in láàrọ̀, máa tó alẹ́, èèyàn sì máa tún máa gbóòórùn ẹ̀ gidi gan ni ní àárọ̀ ẹni náà. Àwọn tùràrí báyìí wọ́n wọ́n gidi gan ni. Àwọn náà ni ẹṣù máa ń gbìyànjú láti máa ra, láti máa rà à wọ́n. Ìgbà mìíràn tí m̀ bá ní owó, ah, tùràrí. Mo lè lo nǹkan t'ọ́n ń lò ni, t'ọ́n ń pè ní, ẹǹ, body, ẹǹ, spray. Ẹǹ, kò dàbíi tùràrí, kò dẹ̀ kí ń pẹ́ tó lára tó, ẹǹ, tùràrí. Àmọ́ ó ṣiṣẹ́ náà jọmọ ti si tùràrí. Tùràrí jẹ́ nǹkan tí mo máa ń fẹ́ràn láti máa lò, àmọ́ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń-- kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń lò. Ìgbà mìíràn wà tó jẹ́ mi ì kì ń, ẹǹ, fẹ́ràn òórùn ẹ́ tí màá tó wá, tí wá jẹ́ ìgbà tí mi ì fẹ́ràn ẹ̀, èmi kì í lò. Àmọ́ mo máa ń fẹ́ rà á, mo máa ń sáábà lò pàápàá jùlọ tóbá ti jẹ́ ìgbà tí mo ní tàbí tí n bá ti ní èèyàn tó, ah, ní, tí mo lè yá tìtì ẹ́, tí n bá ti fẹ́ràn òórùn ẹ̀, mo lè yá kí n lò tìtì, ẹǹ, ẹni yẹn náà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, tí n bá ń jáde, mo máa ń fín tùràrí, tí n bá wà nílé, tí ǹ bá lọ sí òde àbí tí ǹ bá ní àlejò, mo mọ́ mí kìí n fí, ẹǹ, tùràrí.

Ìgbà tí mo máa ń ra epo fún ọkọ̀ mi ni, eh, ìgbà tí epo yẹn bá ti fẹ́, ẹ́, tán. Tó bá ti rí pé epo yẹn ṣe fín tí ń fẹ́ tán, mo máa ra epo fún ọkọ̀ mi. Ìgbà mìíràn náà tí mo máa ra epo, ẹ́, ni ìgbà tí, ẹ́, epo ko bá ti wan tó bo ṣe wan tẹ́lẹ̀, mo máa ra epo, mo máa gbé pa-pamọ́. Iyẹn tì bá ṣi ni epo púpọ̀ sínú ọkọ̀, mo máa gbé pamọ́. Ìgbà tí epo ọkọ̀ ọkọ̀ mi o bá ti pọ̀ mọ́ kí n máa wá dà á sí. Eh, ìgbà tí mo máa ń ra epo ni ìgbà tí máa ń lọ láàárọ̀, tì báa rí pé-- tí bàá jáde láàárọ̀, sì máa rí pé epo mi ò pọ̀ mọ́, mo máa yá sílé kó ra, ah, epo. Ah, kí mọtó máa ba wá takú ṣọ́nà tí epo bá ti tán. Tì báa sì ti ń lọ lé ní ìrọ̀lẹ́ tàbí alẹ́. Tí mo bàá rí pé epo mi lè máa tó mi fún ọ̀la-- fún ọjọ́ kejì, a mo le yá sílé kó ni alẹ́ náà kí n lè ra epo kí, ah, má bàá ní láti yá sílé kó ní ọjọ́ kejì kí n máa pẹ́ dé, ah, ibi iṣẹ́. Ìgbà tí mo máa ra epo fún ọkọ̀ mi, ẹ́, nìyẹn. To ba dẹ̀ ti dé, ẹ́, ọjọ́ ìsinmi náà, mo máa ra epo sókọ̀ mi kó kún kí n lè rí epo lò dáadáa fún, ah, ọjọ́ ìṣẹ́ tó, tó ń bọ̀. Àwọn ìgbà tí mo máa ń ra epo ni àti àwọn ìdí tí mo máa ń fẹ́ ra epo sí ọkọ̀ mi, ẹ́, nìyẹn. Ìgbà mìíràn náà gẹ́gẹ́ bí mo ṣe sọ, a máa ra epo sílẹ̀. Torí tí ó bá ti jẹ́ pé boyá lé epo sí tàbí epo-- wọn tà epo tàbí epo ti tán tàbí nnkan to n pé ní scarcity sí ti fẹ́ wá, a má lè ní rí epo láti dà sí inú ọkọ̀ mi. Èyí tí mo fẹ́ máa ra epo sílẹ̀ pamọ́ nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máà ń na ara mi. Àwọn ìgbà tí mo máa sábà na ara ni tí n bá ti jí ní àárọ̀ kùtùkùtù, tí n bá ti tètè jí tí n bá ti rí pé àkókò wá láti na ara. Kí n tó mú dẹ́ bẹ́rẹ́ sí i, múra ibi iṣẹ́, mo máa na ara mi fún mi wákàtí kan tàbí wákàtí kan àti ààbọ̀ máa fi na ara mi mo lè rìn fún ìgbà díẹ̀ tàbí kí n sáré náà fún ìgbà díẹ̀. O dẹ ni àwọn nǹkankan tá a ń pè ní exercise tàbí ara nína tí mo máa ń ṣe náà lárọ̀ kùtùkùtù kí ara mi lè yá kíákíá fún iṣẹ́ ọjọ́ náà. Àmì tí mo fi máa na ra ni náà to bá dè ti jẹ́ ìjọ́ ìsinmi, tí mo bá wà ní ilé àbí ìjọ́ àbámẹ́ta tí mo bá wà ní ilé tí n bá jáde lárọ̀ kùtùkùtù mo máa na, mo máa lọ na ara mi. Tó bá dẹ sì de ìrọ̀lẹ́ náà mo máa na ara mi. Ó ṣe pàtàkì láti máa na ara gan ni kí ara èèyàn má ba à le kí ẹni yẹn sì lè rí àwọn nǹkan tó gba agbára ṣe dáadáa. Èyí ni mo fi máa ń na ara mi tó bá tì di ìgbà tí mo fẹ́ ṣe iṣẹ́ tó gba okùn, tó nílò okun, máa lè ṣe iṣẹ́ náà dáadáa kí ara má ba à dé ro mí ìgbà tí mo dé máa n na ara náà ni. Ìgbà tí ara bá ti n ro mí, mà á na ara bẹ́ẹ̀yẹn máa jẹ́ kó pọ̀ dáadáa. Mà wá lọ wẹ̀, mà wá sùn tí n bà ti wá jí ara atí tu mi. Èyí tí mo fi máa na ara ni ìyẹn, ó ṣe pàtàkì fún mi gidi gan ni. Mo dẹ̀ máa ń gbìyànjú latí màá ṣe ní gbogbo ìgbà. Ìgbà mìíràn, ǹkan tí mo máa fi na ara ni pé kí n máa ṣe iṣẹ́ tó gba agbára àti àwọn nǹkan bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́ṣá tí mo lè ṣe tó máa jẹ́ kí n na ara.

Ọdún tó kọjá ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé. Ìgbà tí mo fẹ́ lọ dá àwọn ìwé tí mo ti gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí mo ti gbà tí pẹ́tipẹ̀tí tó ti lù ú bí oṣù bí méjì àti mẹ́ta lọ́wọ́ mi. Ìgbà tí mo fẹ́ lọ dá wọn padà ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé. Ní ìgbà tí mo máa ń lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, mo máa ń lọ sí ilé ìkàwé dáadáa láti lọ máa kàwé. Mo de máa ń lọ, ìgbà mìíràn ìwé tó wà n be, mo fẹ́ lọ máa fẹ́ lọ kà. Ìgbà mìíràn ni ìwé tó wà lórí kọ̀m̀pútà mi ni màá fẹ́ lọ kà. Máa wa gbe kọ̀m̀pútà lọ tòri kòkòǹṣì àriwo ní bibẹ̀. O de máa ń jẹ́ kí èèyàn fọkàn bá a le ka ìwé dáadáa idi niyẹn tí mo máa fi lọ sí ilé ìkàwé nìyẹn. Gẹ́gẹ́ bí mo ṣeso ọdún tó kọjá ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé. Àwọn ìgbà tí mo fẹ́ lọ dá àwọn ìwé tí mo yá láti ilé ìkàwé yẹn. Ìgbà tí mo fẹ́ lọ dá wọn padà, ìgbà yẹn ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé. Láìpẹ́, bayẹn mo máa padà lọ torí mo fẹ́ lọ rí ẹni tó wà ní, tó ń ṣojú ṣe ilé ìkàwé náà. Tí mo bá ti fẹ́ lọ rí, màá lọ sí ilé ìkàwé náà. Ìgbà tí wọ́n bá, a mọ̀ kí n ṣe, kò ní jẹ́ láti lọ kàwé. Ó kàn jẹ́ pé mo fẹ́ lọ. Gba nǹkan lọ́wọ́ ẹni yẹn náà. Àbí mo fẹ́ lọ bẹ̀rẹ̀ nǹkan, nǹkan tó máa mú mi lọ sí ilé ìkàwé yẹn nìyẹn. Ilé ìkàwé jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Pápá júlọ fún àwọn tó ń lọ sí ilé ìwé láti máa kàwé. Kòkòǹṣì àriwo ní bibẹ̀, ibẹ̀ de máa ń dáwọ́ tóní tóní o de sì máa ma ná, o de sì ń jẹ́ àwọn ohun tí ẹni yẹn sì lè kàwé. Tọkàn ẹni yẹn sì lè bá a lẹ dáadáa àti tára. Ẹni yẹn sì lè bále láti kàwé.

Àwọn oúnjẹ púpọ̀ ni mo, ah, fẹ́ràn jùlọ. Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ pọ̀ gidi gan ni kì í ṣe oúnjẹ, ẹ, ẹyọ kan pàtó. Mo fẹ́ràn, a, ìrẹsì àti, ẹ, ẹ̀wà pẹ̀lú ata, ah, díndín pẹ̀lù, ẹ, ẹran adìẹ tó ti díná tàbí ẹja, ah, díndín ẹja, aró, aró ẹja tàbí sásá tàbí kòte tí, ah, wọ́n ti dín tó dẹ̀, ẹ, dùn, tan ti yi ata mọ́ naá tó dẹ̀ dùn. Oúnjẹ tí mo fẹ́ràn gidi gan ni. Ah, mo dẹ̀ ṣì fẹ́ràn àwọn oúnjẹ kọ̀ọ̀kan ní, ẹ, àṣà Yorùbá bí, a, iyán. Mo fẹ́ràn iyán pẹ̀lú ọbẹ̀, ẹ̀gúsí tàbí ọbẹ̀ ẹ̀fọ́ bí i ẹ̀fọ́ arowojẹja tàbí ẹ̀fọ́, ewédú. Àwọn, ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa fi jẹ iyán ni mo dẹ̀ ṣì fẹ́ràn àmàlà ná. Mo fẹ́ràn àmàlà gidi gan ni. Torí o máa ń ṣiṣẹ́ fún ara. Mo dẹ ìbá náà àti àwọn oúnjẹ òkèlè tí a máa ń fi ẹ̀gẹ́ ṣe bí ẹ̀bà tàbí pupuru tàbí fùfú. Àwọn oúnjẹ, mo fẹ́ràn àwọn oúnjẹ, ẹ, gidi, àwọn oúnjẹ yìí gidi gan ni. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo fẹ́ràn ìrẹsì, ìrẹsì tí wọ́n ń pè ní, ẹ, jollof rice náà mo fẹ́ràn ẹ́. Yátọ̀sí, a, ìrẹsì funfun mo fẹ́ràn nǹkan tí wọ́n ń pè ní jollof rice, ẹ, tó máa ń pupa. Ah, mo dẹ̀ ṣì fẹ́ràn, a, fried rice ná. Ah, mo saà fẹ́ràn rice òní, mo jẹ à fẹ́ràn ìrẹsì, a, oní oríṣìíríṣìí ìrẹsì tí a máa ń ṣe, a máa ń sè ìrẹsì funfun, a máa ń fi ọbẹ̀ jẹ ẹ́. Mo fẹ́ràn iyẹn ná. Mo dẹ̀ ṣì fẹ́ràn nǹkan tí wọ́n ń pè ní jollof rice gẹ́gẹ́ bí mo ṣe sọ. Mo jẹ̀ ṣì fẹ́ràn nǹkan tí wọ́n ń pè ní fried rice. Mo jẹ̀ ṣì fẹ́ràn, a, coconut, a, rice ná. Àwọn nnkàn wọ̀nyí mo fẹ́ràn gidigan láti máa jẹ àwọn oúnjẹ yìí mo fẹ́ràn gidigan. Àti kéékèèké mo dẹ̀ tì, ẹ, fẹ́ràn wọn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ náà mo fẹ́ràn àwọn òkèlè bí, a, iyán. Mo máa ń jẹ́ wọ́n, jẹ́ wọ́n pẹ̀lú, ẹ, ọbẹ̀ ẹ̀fọ́ paapaa jùlọ ọbẹ̀ ẹ̀gúsí ná. A ti n ba dẹ sin jẹ̀ ẹba naá tí mo fẹ́ràn. Mo máa fẹ́ràn láti máa jẹ́ pẹ̀lú, un, ilá alásẹ̀pọ̀ tó bá ti ní àwọn nǹkan bíi èdè àti igbin àti ẹja gbí, gbígbẹ́ àti pọnmọ́ àti ẹja, a, yíyan àti, a, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ràn, mo máa fẹ́ràn ẹ̀ náà gidi gan náà ní. Yátọ̀sí àwọn eléyi àwọn oúnjẹ kan wà tí mo mọ́ pé tí n bá sì jẹ́ mo máa fẹ́ràn wọ́n ná. Àmọ́ mi ń tí jẹ àwọn oúnjẹ púpọ̀ bẹ́ẹ̀ náà. Àwọn oúnjẹ tí mo máa ń sábà jẹ ní àwọn ìrẹsì tí mo sọ yìí àti àwọn oúnjẹ tó wà ní, a, àṣà, a, Yorùbá ilẹ̀ Yorùbá. Àwọn oúnjẹ tí a máa ń sábà jẹ ní àṣà ilẹ̀, a, Yorùbá àwọn oúnjẹ tí mo fẹ́ràn, a, jù lọ, a, nìyẹn. Bíi jollo-jollof rice bá, ó jẹ́ nǹkan tí a máa ń ṣe ní orílẹ̀ èdè wa. Àwọn nǹkan tá ma ń ṣe ní orílẹ̀-èdè wa no jollof rice yì àti ní west africa mo fẹ́ràn gidigidi náà pàápàá jùlọ tó bá ti ní ata. Mo máa ń fẹ́ràn náà tí mo bá fẹ́ jẹ ìrẹsì funfun. Mo máa fẹ́ràn kí ọbẹ̀ yẹn náà ta. Ẹ, mo fẹ́ràn ata ṣáá. Mo fẹ́ràn láti máa jẹ ki oúnjẹ mi ní ata. Oúnjẹ, ẹ, kí oúnjẹ tó bá ń jẹ ẹ́ mo máa ń fẹ́ràn kí ó máa ní ata kó máa ta, a, fẹ́ẹ́rẹ́fẹ́ tàbí kó máa ta púpọ̀ jùlọ. Tó bá jẹ ìrẹsì ni mo máa ń fẹ́ràn kó ta, a, gidi gan ni kó, kó ta, a, púpọ̀. Tó bá dẹ ṣì gbóná náà mo máa ń fẹ́ràn ẹ́ gidi náà. Mo jẹ̀ máa ń fẹ́ràn tí wọ́n máa ń ge ẹja pẹ̀lú ẹ̀, kan yi ata mọ́ ẹja náà kí òun náà ó ta, a, kó ta fẹ́ẹ́rẹ́fẹ́ ná. Tó bá jẹ́ ẹran bí i ẹran adìẹ, ẹ, ni mo máa ń fẹ́ràn tàbí ẹran màlúù tàbí ẹran ẹ̀lẹ́dẹ́ tàbí ẹran ewúrẹ́, mo máa ń fẹ́ràn ẹ náà kí, a, òun náà ó ta kan bá mi yí ata mọ́ dáadáa kí ó máa ta. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni. Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé kí í ṣe oúnjẹ ẹyọ kan pàtó mo fẹ́ràn jù lọ. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù lọ pọ̀, gidi gan ni iwọn yi.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko, ọ̀sìn. Ẹranko ọ̀sìn tí mo ní ni adìyẹ, adìyẹ ìbílẹ̀. Wọn de pọ̀ gidi gan ni. Wọn, àwọn adìyẹ ìbílẹ̀ tá tí ń ṣe ò tí pé tí mo ti máa ń sìn wọ́n. A ti máa tọ́ bí ó ti ju ọdún mẹ́wàá báyìí tí mo ti ń sìn adìyẹ ìbílẹ̀. Won de pọ̀ gidi gan ni. Ó ní ibi tí a máa ń kó wọn sí, ó ní ilé tí wọ́n máa ń sùn. Ti won bá ti jí láaro bẹ̀yẹn, wọ́n máa wá máa fún won lóunjẹ. Wọ́n a wa ṣere káakiri, ó tun di ìrọ̀lẹ́ tí wọn a tun padà wá. A máa kọ́ láti wá a sùn. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí n tó bẹ̀rẹ̀ sí í sìn adìyẹ, mo máa ń sìn nǹkan tí a n ń pè ní ẹmọ́. Èyí tó máa ń, tó máa ń funfun yẹn gidi gan ni. Mo máa ń sìn wọ́n púpọ̀. Mo dẹ̀ ṣi ṣe ilé fún wọn náà. Mo dẹ̀ fẹ́ràn wọn. Ìgbà tó yà ni, ìgbà tí mo wa rí pé mi ní ààyè mọ́ láti máa sìn wọ́n, máa nílò láti yé n sìn wọ́n. Ṣá, láti ìgbà yẹn ni mo ti ń sìn adìyẹ ìbílẹ̀. Ìgbà kan náà wa tí a máa ń sìn nǹkan tí wọ́n ń pè ní tọ́kì náà. Àwọn nǹkan tí mo máa ń sìn leleyii, àwọn tí mo ti sìn ni tí mo ti sọ ẹmọ́. Àwọn tí mo dẹ̀ ń sìn lọ́wọ́lọ́wọ́ ni adìyẹ ìbílẹ̀. Àwọn ẹranko tí mo máa ń sìn, tí mo ń sìn lọ́wọ́lọ́wọ́ ni ìyẹn emọ́. Ó làwọn ẹranko kan tí mo si fẹ́ sìn àmọ́ ìyẹn di ọjọ́ iwájú mo dẹ̀ ti máa wá ààyè. Já, mo máa sanwó fúnyan ni kan wa bá mi máa tọ́jú àwọn ẹranko náà. Àmọ́ tó bá dìgbà yẹn, mo máa maa mọ̀ amo nìsìn ọ̀, adìyẹ nìkan ni mo ń sìn.

Ara bí èmi ṣe máa ń rántí àwọn àdéhùn tí mo bá ti ṣe, pàápàá jùlọ pẹ̀lú ara mi tàbí pẹ̀lú ẹlòmíì ni mo máa ń sábà kọ wọ́n sílẹ̀. Mo ní ìwé tí mo máa ń kọ wọ́n sí tí mo máa ń fi ọwọ́ kọ wọ́n sí àwọn àwọn àdéhùn wọ́n, mo dẹ̀ si máa ń fi wọ́n sí orí fóònù mi. Orí fóònù mi máa ń fi wọ́n sí nǹkan tí wọ́n ń pè ní ìwé tó wà ní orí fóònù mi kí n má ba gbàgbé àwọn àdéhùn wọ̀nyí náà. Ìgbà mìíràn tí ó bá sì jẹ́ àdéhùn tó nílò ṣe pẹ̀lú àkókò, tí àkókò kò gbúdọ̀ kọjá, mo máa ṣe ṣe ǹkan tí wọ́n ń pè ní kí èèyàn máa set alarm náà sórí fóònù rẹ náà kí a má bà ń gbàgbé àwọn àdéhùn wọ̀nyí. Ìgbà mìíràn náà ni mo máa ń sọ fún àwọn ènìyàn tó wà ní àyíká mi, bí i àwọn ẹ̀gbọ́n mi tàbí àwọn àbúrò mi kí wọ́n rántí nípa àwọn àdéhùn tí mo ti ṣe, pàápàá jùlọ tí ó bá jẹ́ àwọn tí mo ti ṣe kí wọ́n kí n má bà ń gbàgbé tí wọ́n bá ti tó àkókò náà láti mú àdéhùn òun ṣe. Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi nìyẹn. Àwọn mìíràn, àwọn tí mo máa ń fẹ́ máa rántí ni àwọn tí n bá ti ṣe sí ara mi. Mo máa ń jẹ́ kó jẹ́ àwọn nǹkan tó ṣe pàtàkì jùlọ. Ó ní ìwé tí mo máa ń sábà kọ àwọn sì ǹkan tí wọ́n ń pè ní diary, ohun tí ó jẹ́ pé èmi nìkan ni ó lo, èmi tó ti jẹ fún. A máa ń kọ sí kí n lè rántí tó bá ti wá di ìgbà náà, mo máa ma lọ sínú ìwé òún kí n máa ka wọ́n, kí n lè máa rántí wọn àti ìgbà tó yẹ kí a mú wọn ṣẹ. Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi ni.

Rárá, mi kì í wọ ìborùn. Kò jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa wọ, ìdí gan-an ni, pàápàá jùlọ tó bá sì jẹ́ ìgbà tí òórùn mú mi kì í fẹ́ràn láti máa wọ ìborùn. Àwọn ǹkan tí kò kí mú mi láti máa wọ ìborùn ni pé, tó bá sì jẹ́ pe, tí ó bá tì bá aṣọ mi mu, tàbí tó bá ti tóbi jù fún mi mi kì í fẹ́ràn láti máa wọ. Yàtọ̀ sí yẹn náà, ọkùnrin ni mí, ọkùnrin ò dẹ̀ kí n máa wọ ìborùn, ní ilẹ̀ Yorùbá àwọn obìnrin ló ma ń sáábà wọ, ìdí nìyí tí mi ò fi kí ń wọ yàtọ̀ sí kì í n máa wọ ìborùn, mo máa ń fẹ́ràn láti máa wọ fílà, mo lè wọ fílà mi o kì í wọ ìborùn àti tí ó jẹ́ bí mo ṣe sọ mi kì í ṣe obìnrin. Obìnrin ló máa ń lo ìborùn, àwọn ló máa ń wọ ìborùn, ọkùnrin ni èmi, à kí ń wọ ìborùn. Ìdí nìyẹn tí mi kì í fi wọ ìborùn. Ǹkan tí màá fi ìbò rùn ṣe ni mo máa ń fi nu ọwọ́ mi, tàbí tí ooru bá máa bà ní ìta tí màá mú ìbò rùn sínú àpò mi, mo lè fi nu ara mi tóru bá mú kiri gan-an ni. Idí nìyí, ǹkan tí n màá fi ìbòrùn ṣe nìyẹn. Yàtọ̀ sí yẹn kò sí ǹkan kan tí màá fi ń ṣe, mi dẹ̀ kí ń fi, mi kì í wọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi, pàápàá jùlọ èyí tó wà ní orí kọ̀m̀pútà mi. Nígbà tí mo bá mọ̀ láti máa ṣe ìmúdójúìwọ̀n ni, tí n bá tí tan nǹkan tán pè ní data mi tí bá ti connect sí orí ìntanẹ́ẹ̀tì, wọ́n má ma send àwọn message sí mi tàbí nǹkan tán ń pè ní notification láti mọ bóyá àkókò tí tó láti ṣe ìmúdójúìwọ̀n àwọn software mi ní orí kọ̀m̀pútà. Mo dẹ̀ ṣí màá n ṣe náà ní orí fóònù mi. Áàpù kan wà tí màá, táń pè ní play store tí mo màá ti ń ṣe ìmúdójúìwọ̀n àwọn software tó wà ní orí fóònù mi. Mo máa wá update wọn bí máa ṣe tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni màá ṣe ìmúdójúìwọ̀n, à dáúlòòdù fún ara rẹ̀. Ṣé orí kọ̀m̀pútà mi jẹ́ nǹkan tó níra jú torí fónù lọ torí à tí wọ́n ṣe jẹ́ pé àwon àwọn sọ́fù tí wọ̀ yẹn náà bó ti pẹ́ tí mo ti ṣe ìmúdójúìwọ̀n wọn, won máa kọ̀m̀pútà mi máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ díẹ̀ díẹ̀. Ó sì le jẹ́ kí ó pẹ́ náà kí n mú dojú ìwọ̀n ní ọ̀tọ̀ọ̀tọ̀ parí. Ìdí nìyẹn tí mo máa fi n ṣe tí iná bá ti wà, tí iná bá ti wa tọ̀ bá ti dasilẹ̀ kí kọ̀m̀pútà mi má ba kú tí iná bá ṣe mú ìná lọ. Mo mọ ìdí nìyẹn tí mo máa fi n ṣe tí iná bá ti wà.

Ẹn, gbogbo ìgbà ni mo máa ń ṣe àyẹ̀wò ìméèlì mi, pápá jùlọ tó bá n ti n jẹ́ nǹkan tí mu ìméèlì tó bá ti jẹ́ ke mo n re tí ìméèlì kan tó ṣe pàtàkì gidi gan ni gbogbo ìgbà ni mo má maa ṣe àyẹ̀wò rẹ̀. Kí n le mọ́, tó bá ti wọlé ní ẹsẹ̀kẹsẹ̀, ó dẹ ní nǹkan náà tí mo máa ń ṣe, a, tó jẹ́ kí, a, orí fóònù ni ìméèlì yen máa ń wọlé sí. Tó bá tì jẹ́ pé kọ̀m̀pútà mi yẹn ti kú, ẹ́, ó ní nǹkan tí mo máa ń ṣe lórí foonu. Tá máa, tí ìméèlì bá ti wọlé, won a sọ fún mi, wọ́n pè é ní notification. Tí ìméèlì mi bá ti wọlé, màá mọ̀. Ẹ̀, ìgbà mìíràn ni tí n ba ti rì notification, mo màá gbiyanju láti máa wo ìméèlì mi pápá jùlọ ní a, àárọ̀ tàbí ní, a, ọ̀sán. Kín le mọ́ boya, ìméèlì ti wọlé sí ibi bẹ̀ tó yẹ kí n mọ̀, tó ṣe pàtàkì sí mi, tó, ti ó yẹ kí n mọ̀, tó dẹ kí n ka sí i tàbí tó yẹ kí n dahun sí i ní àkókò kan.

Àbí èmi ṣé ma ṣe máa ń ṣe, ah, ìdúnàádúrà ni, ah, tó bá sì jẹ́ pé bí àwa méjì nìkan ni à ń ṣe ìdúnàádúrà yẹn ní àárín àwa, mo máa fẹ́ kí, ah, ibi tẹ́ẹ̀ní yẹn tí ń bọ̀ àti nǹkan tẹ́ẹ̀ní yẹn ń sọ yé mi, tó ba lè ti di pé a ti fẹ́, ah, gba ìdúnàádúrà ní, ah, ọ̀nà kan máa n rí pé àwa méjèèjì ni ó pẹ́ ní ìdúnàádúrà yẹn pé, pé nǹkan tí a jọ sọ, nǹkan tí a ń gbà lé lórí yẹn kó jẹ́ kó pé àwọn àwa méjèèjì, bi mo se máa ń ṣe ìdúnàádúrà níyẹn. Amo tó bá tì jẹ́ nǹkan tó nira gidi gan ni, tó bá tì jẹ́ pé nǹkan tí eh mi lè dá sí pẹ̀lú ènì yen, a máa lo wá ẹni ẹlòmíì lọ tó lè, ah, dúró jẹ́jẹ́ bí ẹni kẹta aarin wa tó lè mú, ah, ìmọ̀ràn wa láti, ah, ṣe ìdúnàádúrà yẹn dáadáa láti parí rẹ̀ ati láti rí pé ó máa pé àwa méjèèjì, ah, dáadáa kó máa pé àwa méjèèjì pé, ah, ẹnìkan o ni rí ju ẹnikejì lọ tàbí ẹnìkan ni ó, ah, kò ní pé ẹnìkan ju ẹkejì lọ bí mo sì máa ń ṣe ìdúnàádúrà tẹ̀mi, ah, ní eléyìí. Yóò dẹ́ jẹ́ nǹkan tó, tó máa ṣiṣẹ́ fún mi dáadáa láti, ah, ìbẹ̀rẹ̀.

Ẹ, ìgbà tí mo máa ń sábà gé irun mi, ìgbà tó bá ti kún gidi, tó bá ti kún gidi tí wáyé yíyà rẹ máa ń pẹ́ gidi gan ni, eh, mo máa ń lọ gẹ́. Eh, è mi dẹ́ kí n jẹ́ kó mọ́lẹ̀ gidi gan ni tí mo ti fẹ́, ẹ, gẹ. Ìgbà mi ẹ̀kan ni oṣù ni mo máa ń sábà gé irun, ìgbà mìíràn tí ó bá ti tó oṣù kan tí mo ti gé irun mi, tí ó bá ti kún, tó ti ń pọ̀ gidi, tó ti ń kún gidi gan ni mo máa lọ, a, gẹ. Ìgbà tí èmi máa ń gẹ irun mi ni mo máa ń pe ẹni tó bá fẹ́ bá mi gẹ irun yẹn sílẹ̀ kí n tó lọ, kí n tó kúrò nílé, màá pè sílẹ̀ pé ó wá ní ilé iṣẹ́ rẹ kí n lè wá. Aní ìgbà mìíràn tí ì bá ti sí ní ilé iṣẹ́ rẹ, a sọ àkókò tí mo máa wá fún èmi tí mo máa wá sí, ẹ, ilé iṣẹ́ náà, a sọ fún èmi kí n lè mọ ìgbà tí mo dé kí n máa ba pẹ́, a dé.

Fóònù alágbekà ti mó lò ní ta n pè ní, eehh, tekinò. Ó jẹ́ nǹkan tó ní àgbára fòònù lágbára díẹ̀, bátìrì rẹ̀ náà si dà. Ó ti ṣe díẹ̀ tí mó ti ń lò ó, ti ń túmọ̀ ọdún márùn ún tí mó ti ń lo fòònù alágbekà ọ̀hún náà. Ó de si jẹ́, eehh, ǹkan tó n ṣiṣẹ́ máa ń ṣiṣẹ́ fún mí dáadáa. Eehh, àmọ́ ó ti ń rẹ díẹ̀ díẹ̀ naa, to ba de tiya máa wá owó láti ra imí. Àmọ́ ní ìsinyìí ó jẹ́ ǹkan tó n ṣiṣẹ́ fún mí dáadáa. Gbogbo ǹkan tí mó dẹ̀ lè fi fòònù alágbekà ṣe ni mó fi ń ṣe. Kò sí ǹkan kan tí, aah, mò á fẹ́ fi ṣe tí à le fi fòònù alágbekà ṣe tí mi le fi fòònù náà ṣe. Òhun ni mó ń lò lọ́wọ́lọ́wọ́. Ó ti ṣe díẹ̀ tí mó ti rà á gege bi mó se ṣọ́. Ó ti ń túmọ̀ bi ọdún márùn ún tí mó ti ń lo fòònù alágbekà ọ̀hún náà.

Àn bẹ́ẹ̀ni, èmi ní àn bàlaa òjò. Ó jẹ́ nǹkan tí wọ́n máa fi ń gba omi tí òjò bá ti ń rọ̀. Àn ní nǹkan tí a n pè ní àn odò. Ibi ó tó bí à díẹ̀, a máa n fi gba à òjò. Àmọ́ kò dàbí tí wọ́n ń lò ní ayé àtijọ́. Eléyìí ike ní wọ́n fi ṣe, a dẹ̀ máa fi ń gba òjò ni onibi tí a máa n gbé síi tí òjò sì máa n rọ̀ sí, tí ó máa n jẹ́ kó kún. Tó bá tí wá kún, bẹyẹn ó máa pò. Nígbà mi a dẹ̀ máa fi ń omi, a máa fin ṣe oko àti ama fi ń fọ abọ́ àti àwọn nǹkan kan mìràn náà.

Eré ìdá ni àbí nǹkan tí a máa ń pè ní eré ìdárayá ní ìgbà mìíràn. Ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe tí mo dẹ́ ṣì máa ń fẹ́ràn láti ṣe. À, mo máa ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn tí mi ò mọ̀ rí. Ó ní àwọn àǹfààní kan púpọ̀ fún mi. À, gẹ́gẹ́ bí, mo máa ń rí àyè láti máa rí àwọn èèyàn tuntun àti láti máa mú à, ọ̀rẹ́ tuntun. Àwon èèyàn tí mi ò pàdé rí, mo máa pàdé won, a dé sì máa jo seré. A máa jọ ṣe eré ìdánì náà àti ṣe máa jẹ́ kí n rí kọ́ ọ̀rẹ́ púpọ̀ sí i tó sì máa jẹ́ kí n lọ́ra náà láti ṣe máa ṣe eré tó máa ń mú inú mi dùn. Ó jẹ́ nǹkan tó máa ń mú inú mi dùn láti ṣe. Torí bá di ṣé tó ń bẹ́ yẹn mo máa wẹ̀ máa wá sinmi. Díẹ̀ tí bá ti wá jí, ara máa wá sinmi. Ìdí àwọn ara, àwọn nǹkan tí mo fi fẹ́ràn eré ìdánì ṣíṣe ni. Ìrọ̀lẹ́ ni mo máa ń sábà ṣe. Pàápàájulọ tìn bá ti jáde tàbí tí òòrùn bá ti mú tó òòrùn bá ti gbóná, mo máa jáde lọ síta ní ìrọ̀lẹ́ láti lọ ṣé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn, àwọn ará àdúgbò mi. Oríṣiríṣi eré ìdá ni tàbí eré ìdárayá ni mo máà, mo máa ń sábà ṣe. Àwọn tí mo fẹ́ràn jù lọ ni tán pè ní football, eré ìdárayá títí a fi ẹsẹ̀ gbá. Táa máa máa fẹ́ ẹsẹ̀ gbá bọ́ọ̀lù yẹn gan gan ni mo fẹ́ràn jù lọ yẹn ni mo dẹ ma sábà ṣe jùlọ pẹ̀lú àwọn tó wà ní àdúgbò mi.

Ẹ̀ bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi. Ìgbà tí orí máa bá ń fọ́ mi ni, eh, ìgbà tí n bá ti ṣe iṣẹ́ jùlọ tó bá ti wá rẹ̀ mí, orí máa ń fọ́ mi. Tàbí tí mo bá ti rìn ínú oòrùn tó bá ń gbóná gidi tí mo bá ṣe ṣiṣẹ́, bóyá tí mo bá ti rìn pẹ́ nínú oòrùn tó bá ń gbóná gidi orí máa ń fọ́ mi. Tàbí tí mi bá ti tètè jẹun tí ebi bá ń pa mi, ó ma ń fa orí fífọ́ fún mi àwọn nǹkan tó máa ń mú kí orí máa ń fọ́ mi ni tàbí tàrá mi bá ti fẹ́ dá, tí mo bá ti fẹ́ ní, a, ibà, ẹ̀ orí náà máa ń fọ́ mi, máa ń, ìyẹn náà máa ń fa orí fífọ́ fún mi. Nítorí bí bá ti ń fọ́ mi bẹ́ẹ̀ ni ó ní ògùn tí wọ́n ń pè ní, a, paracetamol. Ìyẹn ni ògùn orí fífọ́ tí mo máa ń lo kí ò lè jẹ́ kí orí fífọ́ náà lọ́. Ìbá ǹkan mìíràn náà tó máa ń mú kí orí fífọ́ ẹ̀ náà lọ́ ni tí mo bá kí ń jẹun. Ìyẹn tó bá jẹ́ pé ebi ló fa orí fífọ́ náà. Ìbá mìíràn náà mo máa ń ṣe ni màá sùn, màá wẹ̀ màá wá sùn. Tí mo bá ti wá jí orí fífọ́ náà lè ti lọ́. Árá á lè ṣe, a, tú mi. Òun tí mo ma ń ṣe nìyẹn tí mo bati ní orí fífọ́ torí fífọ́ bá ti ń fọ́ mi bẹ́yẹ̀n tí ó bá jẹ́ kí n mú siṣẹ́ tó pọ̀ jù ló tó bá ti fọ́ mi, màá fi iṣẹ́ náà sílẹ̀ fún ìgbà díẹ̀ kí n lẹ̀ lọ́ sí mi kí orí fífọ́ náà lè, a, kó lè lọ́. A, tó bá ti jẹ́ pé motínira mi lára jù ó lè fa orí fífọ́ náà. Mo máa wá ri pé mo ń gbìyànjú láti, a, ṣi mi kí ó lè lọ́ kí orí mii, a, lè yé máa fọ́ mi.

Àwọn àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ ni àjọ̀dún tí a máa ń ṣe ní ìparí ọdún àti ní ìbẹ̀rẹ̀ ọdún, pàápàá jùlọ àjọ̀dún tí a ń pè ní àjọ̀dún Kérésì. Iyẹn tí a máa ń fi ṣe àjọ̀dún ijó ìbí Jésù, óṣù tó keyin ní ọdún ni ó bọ́ sí. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn rẹ̀ jùlọ, ó sì máa ń jẹ́ kí mo rí àwọn èèyàn àti ó sì jẹ́ pé tí mo ṣe rí wọn, pàápàá jùlọ àwọn ẹbí mi àti ará mi tó jẹ́ pé óti pẹ taati ríra. A máa ń pàdé ní àkókò yìí láti ṣe àjọ̀dún papọ̀, inúwá dẹ́ sì máa ń dùn. Ara nkan tí ó fi jẹ́ kí n fẹ́ràn rẹ̀ jùlọ ni yàtọ̀sí yẹn ó jẹ́ nǹkan tí wọ́n máa ń ṣe ní ìparí ọdún. Wọn máa ń ṣe mọ́ àjọ̀dún títí ìparí ọdún, lè máa mú ayọ̀ wá sí ìdílé àti àwùjọ. Gbogbo àwọn èèyàn máa ń ṣe ọ̀rẹ́ pọ̀, ó sì máa ń jẹ́ nǹkan tí a jọ máa ń ṣe pọ̀ jáde lọ sí oníkálukú. Ọ̀jọ̀ọ́ máa ń ṣe pọ̀, pàápàá jùlọ àwọn tó bá ti sún mọ́ ẹ̀yàn dáadáa. Ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ jùlọ ni gbogbo ìgbà gbogbo ọdún ni mi ò sì máa ń ṣe àjọ̀dún náà pẹ̀lú àwọn ẹbí mi. Òjò mi wọ́n máa ń ṣe kò sọ ọdún tí wọn n kii ṣe àjọ̀dún tí a ń pè ní àjọ̀dún Kérésìmesì.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀ tí a ń pè ní towel ní èdè Gẹ̀ẹ́sì tí n báa ti wẹ̀ tán bá yẹn máa fi nu ara mi kí ara mi má ba tutù lẹ́yìn ìgbà tí máa ti wẹ̀ tán. Tí n bá sì ti lòótan náà mo máa sa kí ó lè gbẹ tí n báa ti lòótan. Aṣọ wíwẹ̀ mi ni ó ṣe jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi paapa jùlọ tí n báa ti máa wẹ̀ mo máa fi nu ara mi tí n báa ti wẹ̀ wẹ̀ tán. Ya to sí yẹn náà mo máa ń lò lẹ́ẹ̀kọ́kan fún ǹkan mi tí n bàá fẹ́ wọ tètè wọ so mo lè wọọ́ náà fún ìgbà díẹ̀. Kí n tó wọ ǹkan kí n tó wọ ǹkan mi mo lè ró fún ìgbà díẹ̀ kí n tó ró ǹkan mi.

Tí òjò bá ti ń rọ̀ bẹ́yẹn, ẹ tó bá ti jẹ́ wipé ó ń rọ̀ gidi gan ni, tó bá ti jẹ́ pé òjò náà pọ̀ gidi, mo máa ń dúró sí inú ilé mi kí n lè jáde. Mo máa ń sùn, ìgbà mìíràn mo máa sùn. Tó bá ti jẹ́ kó òjò náà n fa òtútù, mo máa ń mu ǹkan tó gbóná bíi coffee tàbí tea ti n ba dẹ sì fẹ́ jẹun náà, máa rí pe oúnjẹ tí mo ń jẹ náà jẹ́ oúnjẹ tó gbóná gidi gan ni. Ara àwọn ǹkan tí mo máa ń ṣe ní ìgbà tó òjò bá ń rọ̀ nìyẹn. Yatọ̀sí yẹn o jẹ́ pé mo le ṣẹ̀ mo máa ń sùn tó ojọ bá ti ń rọ̀. Mo dẹ̀ ṣì máa n wo àwọn àwòrán, páa pàá jù lọ eyití. Tó bá dá, tán ṣe ní èdè Yorùbá, mo máa n wo àwòrán gidi gan ni. Mo dẹ̀ máa ń ṣeré pẹ̀lú àwọn ará ìdílé mi, àwọn ẹgbe mi àti ará mi. Tí n tu tii n ba shirun bẹ́yẹn, mo máa waa nínú ilé mo máa sábà wà, mi kìi n ráyè jáde. Àwọn nǹkan tí bá tie ti máa ń ṣe máa jẹ́ àwọn nǹkan tó yẹ kí mi tíì ráyè ṣe bóyá ìgbà tí mò ń jáde tàbí tí mò ń níṣẹ́ púpọ̀. Àwọn nǹkan tí mi ń ràyè ṣe ní ilé nígbà yẹn bí i àwọn iṣẹ́ kọ̀ọ̀kan, àwọn iṣẹ́ ilé kọ̀ọ̀kan tí mi ń rí àyè ṣe nígbà yẹn mo máa ń bẹ̀rẹ̀ láti ṣe ti ojọ bá ti ń rọ̀ tí màá ṣi wà n ílé. Tí òjò náà baa sì jẹ́ kí n ehn, jáde, mo máa dúró sínú ilé, mo máa wá wá àwọn iṣẹ́ ké nílé tí mo lè ṣe. Tíbati wàá ṣe wá ṣe àwọn iṣẹ́ yìí tán, màá wá sinmi dié, màá wá gbẹ, màá jẹun, màá bẹ̀rẹ̀ ṣí ń wo àwọn, màá wọ́n ṣí ń wo àwòrán táa ń pè ní é fíìmù. Àwọn nǹkan tí mo máa ń ṣe nìyẹn ti ìjọ bá ń rọ̀.

Àti bá ti ní ìṣòro níṣẹ́, bẹ́ẹ̀ ni tí máa ti dojú kọ ìṣòro ní iṣẹ́. Bí bá ti jẹ́ kí ǹkan tí mo ti dojú kọ rí, ní bá ti jẹ́ ìṣòro tí mo ti dojú kọ rí ni, eh, mo máa ṣe fúnra mi torí màá ti mọ àwọn ǹkan tó yẹ kí n ṣe, àwọn ìgbésẹ̀ tó yẹ kí n, ah, gbé nípa ìṣòro náà. Àmọ́ tí ó bá ti jẹ́ ǹkan tí mi ò dojú kọ rí ni, mo máa lọ sí-- mo lè lọ sí orí, eh, íńtánẹ́ẹ̀tì. Àmọ́ tí màá ti rí ọ̀nà láti dojú kọ ìṣòro náà ní orí íńtánẹ́ẹ̀tì, mo máa bèrè lọ́wọ́ ẹni tó ti wà ní ẹnu iṣẹ́ ọ̀un, eh, ṣáájú mi. Wọn á bí wọn bí mo ṣe lè ṣe iṣẹ́ náà bí mo ṣe lè dojú kọ, eh, ìṣòro náà ní, mm, ilé iṣẹ́ wọn. Tí, eh, eh, àwọn náà ò bá ti mọ ǹkan tí mo lè ṣe, màá lọ bí bà ọ̀gá mi kọ́le tọ̀ mí sí ọ̀nà àwọn ọ̀nà tí mo lè gba láti dojú kọ àwọn ìṣòro wọ̀nyí. Eh, tó bá ti, ah, wá jẹ́, bá ti wá ṣe yẹn, mo máa wá kọ́ wọn, wọ́n á kọ́ mi bẹ́ẹ̀ yẹn. Wọn tó bá ti, tó bá ti ń ṣe àwọn, ah, ǹkan tí mo lè ṣe láti fi dojú kọ ìṣòro náà, wọ́n máa ko mi. Ìgbà mìíràn wọ́n máa ṣe é fúnra wọn, màá wá fojú ṣe kí n lè mọ̀. Ìgbà mìíràn wọ́n máa fi kọ́ mi, wọ́n máa ní kí n lọ ṣe àbí wọ́n lè máa kọ́ mi lọ́wọ́ kí n lè máa ṣe ní ojú wọn kí ó lè yé mi dáadáa tó bá ti wá di ọjọ́ mi tí màá ti dojú kọ ìṣòro náà. Eh, a jẹ́ ǹkan tí màá le ṣe fúnra mi, mi ò nílò láti lọ gbé bá ẹlòmíràn. A jẹ́ ǹkan tí màá ti mọ̀ ọ́n ṣe tí mo lè ṣe fúnra mi.

Àwọn oúnjẹ tí mo mọ̀ bí a ti ń ṣe dáadáa pọ̀ gidi gan ni. Àwọn oúnjẹ tí mo lè ṣe dáadáa, mo lè ṣe, a, ìrẹsì dáadáa, nǹkan tí a ń pè ní ìrẹsì funfun, mo mọ̀ ọ́n ṣe dáadáa. Mo dẹ̀ ṣi lè ṣe nǹkan tí a ń pè ní, a, ìrẹsì jọ̀lọ́fù dáadáa àti ìrẹsì dídín tí a ń pè ní fried rice ní ìdí gẹẹsì. Àwọn oúnjẹ tí mo lè ṣe dáadáa ni. Mo dẹ̀ ṣi lè ṣe iṣu náà, mo lè ṣe iṣu, mo lè dín iṣu náà, mo lè ṣe lè boil iṣu, mo lè gúnyán náà, mo lè ro àwọn òkèlè náà. Àwọn òkèlè tí mo lè ro pọ̀ gidi gan ni. Mo lè ro àmàlà, mo lè ro ẹ̀bà, mo lè ro púpurú àti, e, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo lè lè ro, a, semo, a, náà. Àwọn oúnjẹ tí mo lè ṣe ni niyẹn, mo dẹ̀ ṣi lè ṣe ọbẹ̀ púpọ̀ lọ. Mo lè ṣe àwọn ẹ̀fọ́ tó pọ̀. Mo lè ṣe, e, ọbẹ̀ ẹ̀gúsí náà. Mo dẹ̀ lè ṣe ata, mo lè bọ ata, mo dẹ̀ lè dín ata náà. Àwọn oúnjẹ tí mo mọ̀ ọ́n ṣe, e, dáadáa, a, ni ni wọ̀nyí. Àwọn oúnjẹ yìí jẹ́ àwọn oúnjẹ tó dùn gidi gan ni. Mo dẹ tún fẹ́ran láti máa fi ata púpọ̀ sí wọn. Mo lè mo lè dín ẹran náà, mo lè dín ẹran, mo lè dín ata, mo lè ṣe ọbẹ̀ ẹ̀fọ́, mo lè ṣe ọbẹ̀, e, ẹran, ẹran màlúù. Mo lè ṣe ọbẹ̀ ẹran, e, ẹlẹ́dẹ̀, mo lè ṣe ọbẹ̀ ẹran ewúrẹ́, mo lè ṣe ọbẹ̀ ẹran adìẹ, mo lè ṣe ọbẹ̀, e, ẹja náà tí ó ní ẹja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orisirisi ọbẹ̀ ni mo lè ṣe. Gẹ̀gẹ̀ bi mo ṣe, a, ṣọ́.

Bẹ́ẹ̀ni, èmi jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò, ǹkan dáadáa. Tí mo bá ti fẹ́ ṣe ǹkan bẹ́ẹ̀ yẹn, tí ó bá ti jẹ́ ǹkan tó máa ń nira díẹ̀ ni mo máa ní sùúrù láti lè ṣe ètò wọn dáadáa. Mà á gbìyànjú láti ṣe ètò wọn dáadáa. Tí ó bá ti jẹ́ pé ǹkan tí mo mọ̀ ń ṣe ètò ẹ dáadáa ni fúnra mi, mo máa lọ wá ènìyàn lọ tó máa tọ́ mi sọ́nà bí mo ṣe lè ṣe ètò àwọn ǹkan yìí dáadáa. Ìgbà mìíràn náà mo máa lọ sí orí, íńtánẹ́ẹ̀tì láti lọ wá bí mo ṣe lè ṣe àwọn ètò, kíni ǹkan náà dáadáa. Tí wàá-- ìgbà mìíràn náà ó máa ń kó kí nira fún mi láti ṣe. Tóri o ló jẹ́ ǹkan tí mo ti ṣe ètò rẹ̀ rí, ó máa wá, ó máa wá jẹ́ ǹkan tó máa rọrùn gidi gan fún mi. Mo dè ṣì máa ń fẹ́ràn láti máa ṣe ètò àwọn ǹkan kí wọ́n má ba à dàrú. Tí wàá-- pàápàá jùlọ tí ó bá ti jẹ́ irinṣẹ́ tó fún mi láti ṣe ni mo máa ń fẹ́ràn láti máa ṣe ètò rẹ̀. Àwọn iṣẹ́ wọ̀nyí kí n tó bẹ̀rẹ̀ síí ṣe wọ́n, kí wọ́n má ba à dàrú. Mo máa lójú tí màá ṣe iṣẹ́ náà, tí màá ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà, kò ní dàrú mo mi lójú máa lè mọ ọ̀nà tó yẹ kí n gbà láti ṣe iṣẹ́ náà parí. O dè ṣì máa ń mú inú mi dùn náà, idí tí mo fi fẹ́ràn láti máa ṣe ètò ǹkan ni mo dè ṣì fẹ́ràn láti máa ṣe dáadáa kí ó lè mú, kí, kí ó lè mú ó rọrùn wá fún mi. Kí ó lè lè-- kó lè dẹ̀lé jẹ́ kí inú mi dùn àti kí inú àwọn tó gbé iṣẹ́ náà fún mi dùn gidi gan ni. Ìdí nìyẹn tí mo fi máa ń fẹ́ràn láti máa ṣe ètò ǹkan dáadáa. Yàtọ̀sí yẹn ni, yàtọ̀sí yẹn, àwọn ǹkan tí mo lò máa ń gbìyànjú láti máa ṣe ètò wọn dáadáa. Pàápàá jùlọ yàrá mi, mo ṣe ètò ẹ dáadáa. Mo lè ṣì máa ń rí pé mo máa ń gba, tí wọ́n bá ti fẹ́ máa dọ̀tí, tí wọ́n bá dẹ̀tí dí pé àwọn ǹkan dàrú nínú bẹ̀, mo máa ń wá àsìkò láti ṣe ètò, wọn kí, kí wọ́n má ba à dàrú. Mo mi lójú kin de lè mọ ibi tí gbogbo ǹkan wà, kí má ba à, kí má ba à má wá ǹkan kiri, ǹkan pàápàá jùlọ ǹkan tí ó bá ti sọnù. Àrá ǹkan tí mo fi máa ń ṣe ètò ǹkan dáadáa, ah, ni. Ìgbà mìíràn àwọn ǹkan tí mo máa ń ṣe ètò wọn dáadáa, àwọn ǹkan tí mo máa ń ṣe ètò ó jẹ́ ǹkan tí ó jẹ́, fún àfààní tèmi nìkan ni. Ìgbà mìíràn náà ó máa ń jẹ́ ǹkan tí mo máa ń ṣe fún àwọn ẹlòmíràn. Ìgbà mìíràn náà ó máa ń jẹ́ ǹkan tí mo máa ń ṣe fún, àwùjọ, pé inú gbogbo èèyàn lè dùn si, kí gbogbo èèyàn lè ṣe lè rí ǹkan náà lò. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe ètò àwọn ǹkan, bí wọn yín dáadá nìyẹn.

Aago à mẹ́jọ ni ọ́fíìsì mi máa ń ṣí, ní ilé iṣẹ́ máa ń ṣí. Àmọ́ tí n bá dé bẹ̀ kí aago mẹ́jọ tó lù, tí n bá dé bẹ̀ ní aago mẹ́sàn án, mo lẹ́ wọlé náà wá n ti ṣí. Papa jú lọ tí n bá mú nǹkan ta ń pè ní kọ́kọ́rọ́ dani, iyẹn key card tí a lè fi ṣílẹ̀kùn. Mo lè wọlé àmọ́ aago à mẹ́jọ ni a máa ń ṣí. Aago à mẹ́wàá náà ni a máa ń wọ iṣẹ́ kìdì gan ni àwọn tó bá ti ní ìpàdé wọ́n máa bẹ̀rẹ̀ ìpàdé wọn ní aago mẹ́wàá. Àmọ́ aago mẹ́jọ ni a máa ń sábà a ṣí ibi ìṣe ta máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní gbogbo ìgbà láti gbogbo ọjọ́.

Ẹ ó ti, à, pẹ́ tí mo ti ní, à, àlà burúkú kẹ́yìn ó ti pẹ́ gidi gan ni. Ẹ̀ mi kí n máa sábà ní, àlà burúkú, Kristẹni ni èmi mo dẹ́ ṣì máa n lọ sí ilé ìjọsìn, mo dẹ́ ṣì máa ń gbàdúrà láti má maa ní mo n làálà burúkú. À, láti ìgbà yẹn naa mi n ti lààla burúkú gẹ́gẹ́ bí èmi ṣe rántí. Ẹ̀mi o rántí ìgbà tí mo láàlá burúkú kẹ́yìn àmọ́ ó ti, a ó ti pẹ́, ó ti ṣe díẹ̀ tí mo ti láàlá, a, burúkú, a, kẹ́yìn. Tí n bá ti láàlá burúkú bẹ̀ yẹn, mo maà sọ fún àwọn tó, a, wà ní àwùjọ bí àwọn òbí mi tàbí àwọn tó, a, mọ̀, tó ní ìmọ̀ nípa àlà ju èmi lọ, kón le salaye fun mi nǹkan tí àlà burúkú náà túmọ̀ sí kí lè mọ, ẹ, nǹkan tí o yẹ kì í ṣe nípa, a, àlà náà. Sugbon mi kí n sábà lá àlà burúkú, nǹkan tó máa ń fa àlà burúkú ní ìgbà mí ì ni tí ẹeyan bá ṣiṣẹ́ jù ní ọjọ́, tó bá jẹ pe ó ti wà rẹ̀ gidi gan ni tàbí tọjọ́ ọ ènìyàn ti osan ẹni òun o bá lọ dáadáa, tó bá ń kojú kọ àwọn ìṣòro kankan tí, a, kò mọ̀ bi óun ṣe máa-- tí ò mọ̀ nǹkan tó oun máa ṣe, tí won le fa àlà burúkú ní alẹ́ to bá ti rẹ́ eni náà gidigidi. Awọn nǹkan tí emi rò pé ó máa ń fa àlà burúkú ní, nìwọ̀nyí. Ẹ̀n mo màá gbìyànjú láti maa jẹ́ kí ọjọ́ mi lọ dáadáa kí màá ba maa ní àwọn àlà burúkú bìwọ̀nyí.

Àwọn nǹkan tí o wà nínú àpò ọwọ́ mi ni àwọn nǹkan tó lè gbà bíi owó mo máa ń fi owó síbi ibẹ̀ àti àwọn ìwé kéékèèké tó lè wọ inú àpò ọwọ́ mi náà. Àwọn nǹkan tó lè gbà to jẹ́ pé ó lè sọ bí i owó mo dè sì máa ń fi aṣọ síbẹ̀ tí à ń pè ní napkin tàbí handkerchief, aṣọ ìnuwọ́ kékeré maa n ni a ń pè ní èdè Yorùbá, mo máa ń fi sínú àpò ọwọ́ mi yen náà. Mo dè sì máa ń fi igi ìkọ̀wé náà sií, ìgbà mìíràn naa mo máa ń fi ìwé tó tóbi diẹ́ síí tí àpò bá ṣe tóbi tó dè jẹ́ pé ó lè gbà. Mo dè máa ń fi àpò kékeré tí mo máa ń fowó sí tí a ń pè ní wallet ní èdè Gẹ̀ẹ́sì, mo máa ń fi sí inú àpò mi náà tí mo bá ti fẹ́ dii mú sí ọwọ́. Gẹ́gẹ́ bí mó ṣe sọ́ naà mo máa ń fi nǹkan tí à ń pè ní handkerchief ní èdè Gẹ̀ẹ́sì náà sí àti owó. Àwọn nǹkan báyìí ni mo máa ń fi sí àpò ọwọ́ mi.

Àwọn áàpù tó wà ní orí fóònù mi tí mo máa ń lò jù lọ̀pọ̀, àmọ́ ohun tí mo máa ń lò jù ni áàpù tí a ń pè ní Twitter. Social media áàpù kan ni, tí a ti máa ń pàdé oríṣìíríṣìí àwọn èèyàn tí gbogbo a ti máa ń sọ̀rọ̀. Ìgbà mìíràn wọ́n máa fi àwòrán sí ibẹ̀, ìgbà mí wọ́n máa kọ ọ̀rọ̀ kúkọ̀ sí ibẹ̀. Ẹ̀yàn lè ṣì máa ráyè ní àǹfààní láti pàdé àwọn èèyàn tí èèyàn mọ̀ orí tàbí tí èèyàn ò rí rí ní ojúkorojú àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ṣà. Ẹ̀yàn dè lè ṣe ọ̀rẹ́ pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. Èèyàn dè ṣile se orẹ̀ na pẹ̀lú ẹni tó mọ̀ ní ojú ayé. Ẹ̀yàn lè ṣì máa ń sọ̀rọ̀ náà tí èèyàn bá ti lo Twitter bẹ́ẹ̀ yẹn. Ǹnkan tí a ń pè ní X báyìí, wọ́n pè ní Twitter mọ́ wọ́n ti tá fún ẹlòmíì, ẹni náà ó ti wá pàrọ̀ orúkọ yìí sí ǹkan tí wọ́n ń pè ní X, orúkọ tó ń jẹ́ báyìí nìyẹn. App míì tí mò tún ń lò náà ni browser mi tó máa ń jẹ kin ráyè wọnú íńtánẹ́ẹ̀tì. Browser ni mò ń lò lọ́wọ́ báì báì báì, ó ni à ń pè ní Misiis Browser. Browser mi mo máa ń sábà lò ju àti Twitter tàbí X tí a ń pè ní Twitter tẹ́lẹ̀. Àwọn áàpù tí mo máa ń sábà lò jù ní orí fóònù mi nìyí. Áàpù mii tí mo tún máa ń lò jù ni áàpù tí mo máa ń fi gbọ́ orin. Mo máa fi n gbọ́ orin. Orin púpọ̀ dẹ̀ wà sí wà lórí ẹ̀, iyẹn náà mo máa ń lò gidi gan-an ìyẹn tí bá ti fẹ́ gbọ́ orin. Bá ti di ìgbà tí mo fẹ́ gbọ́ orin, mo máa lo áàpù yìí. Áàpù náà tí mo máa ń lò tí mo máa ń fi wo àwòrán ni ǹkan tí a ń pè ní MX Player. Mo máa ń lò ó tí mo bá ti fẹ́ wo fíìmù, tí mo bá ti fẹ́ wo àwòrán. Áàpù yìí ni mo máa lò tí ó bá jẹ́ kí mo wo àwòrán, mò ń lò fún ìyẹn. Àwọn áàpù tí mo rántí pé mo máa ń lò jù ní orí fóònù mi niwọn yìí.

Ó ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ọjà gbẹ́yin, tí bá rántí dáadáa, ìyá ọdún tó kọjá ni mo lọ sí ọjà kẹ́yin láti ìgbà yẹn mi ò tí lọ sí ọjà mọ́. Tí bá ti fẹ́ lọ sí ọjà bẹ́ẹ̀, ìgbà mìíràn jẹ́ kí n fẹ́ lọ ra nǹkan fún ara mi bóyá mo fẹ́ lọ ra aṣọ tàbí mo fẹ́ lọ ra bàtà, ǹkan tó máa ń gbé mi lọ sí ọjà níyen ìgbà mìíràn náà ti báa fẹ́ lọ ọjà. A jẹ́ kí boya wọn fẹ́ rán mi lọ sí ọjà láti lọ ra oúnjẹ tí a máa ń jẹ, láti lọ ra ohun èlò oúnjẹ bí àwọn ǹkan tí a máa fi ṣe òkèlè tàbí bí iṣu tàbí ìrẹsì tàbí ohun tí a fi máa ń ṣe ọbẹ̀, ǹkan tó máa ń gbé mi lọ sí ọjà nìyẹn. Ọjà tó tóbi gidi gan an tí èèyàn ti máa ra àwọn ohun èlò oúnjẹ jẹ́ èyí tó jìnnà díẹ̀ sí àdúgbò mi, ìdí nìyẹn tí mi kì í fi lọ ni gbogbo ìgbà. Ìdí nìyẹn tó ti ṣe díẹ̀ tí mo ti lọ, ó máa dẹ̀ máa ná ni ní owó díẹ̀ tí ẹeyan bá fẹ́ lọ sí ọjà náà. Kò sí ọjà kékeré kankan tó wà ní àyíká tí ẹeyan ó ti lè rí àwọn ǹkan bàìbàì wára, tó bá ti ẹ máa wà ó máa wọ́n ju èyí tí wọ́n ń tà ní ọjà tó tóbi gidi tí mo sọ yẹn. Ìdí nìyẹn tí ẹ̀ kí ọjà tó tóbi yẹn ni màá sábà lọ láti lọ máa ra nǹkan. Láti lọ bẹ́ẹ̀ yẹn, màá ṣàkíyèsí pé mi ò gbàgbé láti ra ǹkan kan, mo dẹ̀ máa kọ́ àwọn ǹkan tí gbogbo àwọn ǹkan tí mo fẹ́ rà sílẹ̀ kí n má ba à gbàgbé. Torí mo máa ń fẹ́ ra gbogbo ẹ̀ kí n má ba à di pé máa gbàgbé ǹkan tó yẹ kí mo máa nílò gidi gan ni tí mo wà, mi wà ra torí ó máa dùn mí gan ni. Torí kí n tó tún máa padà lọ sí ọjà, ó máa ṣe díẹ̀, ó máa pẹ́ díẹ̀ díẹ̀ tí mo ti sọ ọ́, torí owó mọ́tò àti torí láti máa kó ẹrù káàkiri ló máa ń ní èèyàn lára, máa pà yan lára, gidi kì í ṣe ǹkan tó rọrùn bẹ́ẹ̀ yẹn. Mi òò mọ ìgbà tí mo máa padà lọ sí ọjà kí a máa wo bí ọ̀sẹ̀ tó ń bọ̀ mo lè lọ sí ọjà. Mo sì ń ṣètò ẹ̀ díẹ̀díẹ̀ tó bá ti di ìgbà yẹn, mo máa mọ̀ bóyá mo máa lọ sí ọjà ni tàbí mi ò ní lọ sí ọjà yẹn tá bá ti fẹ́ rán mi. Ó lè papọ̀ mọ́ ìgbà tí èmi ná bá fẹ́ lọ ra nǹkan fún ara mi. Ìgbà mìíràn ni wọ́n máa ń ṣe méjèèjì ǹkan tí wọ́n bá ti fẹ́ rán mi lọ sí ọjà bẹ́ẹ̀ yẹn, màá wá ǹkan náà tí mo fẹ́ rà fún ara mi tó máa jẹ́ tètè mi kì le ṣe méjèèjì pọ̀ kí n má ba rìnrin méjì fún ǹkan tí mo lè rìnrin orí rẹ̀ ní ẹ̀ kan.